Aah! Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ó pọ̀ àmọ́ máa lè mẹ́nuba àwọn díẹ̀ lára àwọn ìdojúkọ yẹn. Àwọn ìdojúkọ yẹn ni ara la o imi máa ń wá láti ọ̀dọ̀ àwọn tí a jọ ń ṣiṣẹ́ torí tí àwọn mi ò bá fọwọ́ sọ́wopọ̀ láti jẹ kí a ṣiṣẹ́, iṣẹ́ ò lè tẹ̀síwájú. Iṣẹ́ kìí, ibi iṣẹ́ kìí ṣe iṣẹ́ tí ẹni kan lè dá ṣe. Ẹ̀yàn ní lọ ìrànlọ́wọ́ àwọn tí èèyàn jọ wa tá a jọ ń ṣiṣẹ́ pọ̀. Bútì ó bá ti ṣí ìfọwọ́sowọ́pọ̀, ìfọwọ́sowọ́pọ̀ wọn àti jọ ṣiṣẹ́ láti jẹ́ kí iṣẹ́ yẹn yọrí, ó máa ń lè ara àwọn ìdojúkọ tí èèyàn máa dojúkọ ni. Ara àwọn ìdojúkọ tí èèyàn tún máa dojúkọ ni tí iṣẹ́ bá pọ̀ tí kò sí àwọn ohun èlò tí èèyàn máa fi ṣiṣẹ́, òun náà máa ń fa ìfàsẹ́yìn ba iṣẹ́ kò ì dẹ́ dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ìdojúkọ mi tí ó tún wà ní ibi iṣẹ́ ni, ẹ́ẹ̀, ara àwọn ìdojúkọ tó tún wà ní ibi iṣẹ́ ni kí ó má sì ààyè láti fi ṣiṣẹ́. Tí ó bá ti ṣí ààyè, òun náà ó wà lára àwọn ìdojúkọ tí mo màá bá pàdé ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo wọ gíláàsì, mo wọ̀ ọ́ sí ojú torí pé, torí pé ojú ni wọ́n máa ń wọ gíláàsì sí. Ó wà lára àwọn ǹkan tí ó máa ń dáàbò bo ojú àti tó máa ń ràn mí lọ́wọ́ láti lè fi ṣiṣẹ́. Ó tiẹ̀ to tí mo bá wà lórí ẹrọ tí a ń pè ní laptop tàbí kọ̀mpútà. Mo máa ń lo gíláàsì mi láti fi dáàbò bo ojú mi, láti fi rí ìran àwọn ǹkan tí mò ń ṣe dáadáa. So mo máa ń wọ gíláàsì ní gbogbo ìgbà torí ó máa ń jẹ́ kí iṣẹ́ mi yá, kò ní jẹ́ kí ojú ro mí, ó dẹ̀ máa dáàbò bo ojú mi. Tí mo bá ń jáde lọ náà mo máa ń lo, kò kí ń jẹ́ kí í dọ̀tí, kí ó gbon tàbí kó kó wọ inú ojú mi. So mo máa ń wọ gíláàsì dáadáa.

Iyẹ wákàtí tí mo máa ń lò láti fi ṣiṣẹ́ ní ojúmọ́, ó jẹ́ wákàtí mẹ́sàn-án ní ọjọ́ Monday, ọjọ́ Ajé títí di ọjọ́ Jímọ̀ tí a mọ̀ sí Friday. Wákàtí mẹ́sàn-án ni wọ́n yo n dà fún wa. Nínú wákàtí mẹ́sàn-án yẹn, a máa lo mẹ́jọ tàbí méje láti fi ṣiṣẹ́ torí ààyè wákàtí kan wà fún ìsinmi. Ìsinmi náà jẹ́ ìgbà tí èèyàn máa lọ jẹun. Ẹni tó bá fẹ́ sinmi, á sinmi. Ẹni tó bá fẹ́ rẹjú tò bá fẹ́ sùn, á sùn kí ara bá lè le dáadáa láti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Wákàtí mẹ́sàn-án òní ó wà nínú ọjọ́ tí a fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ ní àtijọ́ Monday títí dé ìjọ Friday.

A bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé inú ọkọ̀ òfurufú. Ibẹ̀ náà ni ó dára jù láti jókòó sí torí èèyàn ànfàní. Máa wọ́n ma fún èèyàn ní ànfàní láti rí àwọn ǹkan tí ó ń lọ ní ìta ojú fèrèsé. Èèyàn máa le rí àwọn ibi tí èèyàn ń lọ. Kì í ṣe pé ó ní ǹkan tí èèyàn máa rí náà tó ju, e, ojú òfurufú, àmọ́ ó máa dára. Ẹ̀yàn máa rí bí ayé bó ṣe rí, bó ṣe tóbi sí, bí ó ṣe jìnnà sí salẹ̀ bí òfurufú náà ṣe ń lọ, bí àwọn ẹyẹ ojú ọ̀run, bí gbogbo wọn ṣe ń fò káàkiri. O jẹ́ ó mú mi, ó mú mi fẹ́ràn láti jókòó ní fèrèsé nínú ọkọ̀ òfurufú.

A, bí mo ṣe máa n ṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́. Ehn, ó dáa kí èyàn wà ní àárín ẹlẹgbẹ. Ó dẹ ye ki o dáa ki èèyàn mọ̀ láti sọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ. Àwọn ẹgbẹ́ dẹ̀ pé oríṣìíríṣìí. Àmọ́ kò sí bí ẹ̀yàn ṣe fẹ́ sọ̀rọ̀. Ẹ̀èyàn ni láti bá wọn sọ̀rọ̀ ní èdè tí ó mọ yé gbogbo wá. Èdè, ó yálà lédè gẹ̀ẹ́sì àbí lédè abínibí tí ó dẹ, tí ó jẹ́ èdè Yorùbá. Ìyí ìhun ni ó yí dára jù láti fi bá àwọn ẹlẹgbẹ́ sọ̀rọ̀. A dẹ̀ máa sọ ní ìsọ tí ó mọ yé ònikálùkù tí àwọn èèyàn ó fi, títí tí wọ́n fi, tán fi, tán fi, títí tí wọ́n fi fọwọ́sowọ́pọ̀ tí, tí òye tí ẹ̀èyàn sọ, tí ó fi yé wọn, tí wọ́n fi lè sọ pé à, àwọn fọwọ́sí kan tí ẹ̀èyàn sọ. So tí mo bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ẹgbẹ́, màá lo èdè tí gbogbo wa gbọ́ tó jẹ́ èdè Yorùbá. Tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó pọ̀, màá ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan. Màá máa mú lẹ̀ yọkọ̀ọ́kan, màá máa ṣàlàyé fún wọn lẹ́kùrẹ́rẹ́ tí ó fi yé gbogbo wà bí ó ṣe ẹ kó yé. Tí mo bá dẹ̀ rí àwọn tí ó nílò láti bèèrè ìbéèrè níbi tí ó bá ti yé wọn, màá tún ṣàlàyé náà fún wọn kí gbogbo ohun tí mo ṣá sọ kí ó ba lè yé gbogbo wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ tí ò ní sí èdè àìyédè tí ìmọ̀ gbogbo owó fi sọ kan wípé bẹ́ẹ̀ni àfọwọ́sí nnkan tí mo sọ.

Bẹ́ẹ̀ni, mò ḿá sáré, mò ḿá sáré àmọ́ ìwọ̀nba léré tí mo máa ń sá o kì í ṣe eré àsápajúdé o. Mò máa ń sáré, eré dá-- ó dàbí ìgbà tí èèyàn bá ń ṣe eré ìdárayá tí a ń pè ní exercise. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí. Mò máa ń sáré, mò máa ń fi ń ṣe eré ìdárayá ní àárọ̀ kùtùkùtù. Tí mo bá ti jí, mò máa sáré yí àdúgbò ká fún wọn ìgbà ìṣẹ́jú díẹ̀ kó tó di pé màá ma lọ sí ibi iṣẹ́. Tàbí tó bá dẹ̀dí ẹjọ́ Saturday tí à ń lọ ibi iṣẹ́, tàbí tí ó bá ti sí ibi tí à ń lọ, a máa lọ sí ojú igbàfẹ́ tí ó-- fẹ̀ tí ó tóbi dáadáa. A lọ sáré láti fi dárayá, láti fi fún ara kí ó gbo ara kí ó ba lè nà. Torí wọ́n sọ pé eré ìdárayá ààrẹ náà léré wa, ó dà máa ń fún ara ní okun tó yẹ kó yẹ. A fi kún okun fún to yẹ kí àgọ́ ara kí ó ní. Mò máa ń sáré nígbà tí mi ò bá ti ṣe nǹkan láti jẹ́jẹ́ kí ara mi kí ó le dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ mo ní. Káàdì ó ṣe pàtàkì, ó wúlò torí káàdì jẹ́ àmì ohun ìdánimọ̀ tí, tí orúkọ èèyàn máa wà níbẹ̀, tí àwòrán èèyàn máa wà níbẹ̀, tí wọ́n ó fi mọ irú iṣẹ́ tí èèyàn ń ṣe, tí wọ́n ó fi mọ ibi tí èèyàn ti ń ṣiṣẹ́, tí wọ́n ó dè fi mọ orúkọ èèyàn wí pé ṣé èèyàn ṣiṣẹ́ lóòótọ́ fún ìdánimọ̀. So mo ní káàdì iṣẹ́, kò sí ibi tí mo ti ṣiṣẹ́ tí mi ò ní. Àwọn káàdì mìíràn dè tún wà tí mo tún ní. Kàákìrí kàákìrí níbi iṣẹ́, ní ilé ìjọsìn, ní ibi iṣẹ́, ní àdúgbò, àwọn atàwon-eyi táwọn ìjọba wá tí wọ́n yàn fún wa. Àma eyi tó ṣe kókó náà jù ni káàdì iṣẹ́. O mo dè ní, mo ní tí ó bá ti tó, tó, tó, tó ti expire, tó ti kọjá àsìkò tó yẹ k'eeyan lò, mo tún máa lọ ṣe ìmíì.

Ẹ́, ìwà ìṣòwò mi bó ṣe rí, ah, ó dára, ó dára. Ka má so nkan mi. Ó dára tí owó bá ti wà àti ìṣòwò kò nira. Kókó náà ni, ibẹ̀ náà ni kí ènìyàn ṣe òwò kó dẹ̀ jíire. Kó rí ère níbi òwò rẹ̀. Torí tí o bá ti ṣí ère, iṣẹ́ kan máa ma-- o máa, o máa rí bákan bákan. Tí ènìyàn ò bá ti rí ère àti tún fowó yẹn tún fi ṣe òwò, kò ní sí ààyè. Kókó ni kí ènìyàn ṣiṣẹ́ kó rí ó ère lórí òwò kó lè fi ère yẹn láti tún bọ̀ tún fi ran òwò lọ́wọ́. Óò, iṣẹ́ ìṣòwò mi ó dáa. Mò àwọn olùbárà mi, àwọn oníbàárà mi wọ́n dé máa ń gbádùn bí mo ṣe máa ń ṣe sí wọn tó tún máa ń jẹ́ kí, àti wá jẹ́ kí wọ́n bá mi dòwò pọ̀. Ó máa ń jẹ́ kó wú wọn lórí láti yá dáadáa. Só yẹ òwò owó mi ó dára dáadáa.

À, bẹ́ẹ̀ni mo ti béèrè ìrànwọ́ rí láti ọ̀dọ́ olùṣètò ìrọ̀rí-ero-erori. Mo ti béèrè ìrànwọ́ rí, mo ti béèrè ìrànwọ́ rí ìgbà tí mo ní àwọn ǹnkan ṣe tí mo mọ̀ wipé kò sí ní ipá mi láti ṣe. Mo ti, mo bá wọ̀ ọ̀tún ti mo wọ̀ òsì tí mo rí pé ko sí ibi tí mo fẹ́ yí sí, mi ò ní ní ǹnkan mì ju kí n béèrè lọ. Mi n béèrè ìrànwọ́ torí tí mi i bá béèrè àti ṣe ǹnkan tí mo fẹ́ ṣe, ó lè máa, ó lè máa yá ní kíákíá. Ohun tí mo ní láti ṣe náà ni kí n béèrè. Tí mo bá dẹ̀ ti béèrè mo mọ̀ pé wọ́n má a ń dá mi lóhùn ní ìwọ̀nba tí àwọn náà bá lè ṣe. Òun ló máa jẹ́ kí ǹkan tí mo bá fẹ́ ṣe kó ṣe. So mo ti béèrè ìrànwọ́ rí dáadáa, mi kàńjẹ́ ko poju náà ni.

A, bẹ́ẹ̀ni, mo ti gun ẹ̀rọ alùpùpù rí dára dára ní àimo yẹ ìgbà torí ó jẹ́ ara àwọn ẹ̀rọ tí a lè máa lò ní ilẹ̀ tiwa ní ibi bí mo ti gùn rí. Ó dẹ̀ pé a ẹ̀rọ alùpùpù ó pé oríṣìí. Àwọn kankan wà tí a fi ń lọ àwọn kan bí ata, bí ta bá fẹ́ lọ elúbọ̀, ta bá fẹ́ lọ àgbàdo. A dè ní ẹ̀rọ alùpùpù náà tí ó jẹ́, ẹ, ọ̀kadà tí a máa ń gùn tí a bá fẹ́ lọ síbi kankan tí ó bá fẹ́, tí a bá fẹ́ gùn jáde, ọ̀kadà náà wà lára wọn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni. A dè tún ní ẹ̀rọ alùpùpù tí a máa ń lò ní oko, tí ó máa ń mú kí iṣẹ́ oko yá, tí a bá fẹ́ fi kọbè ní oko. So, ko s’áwọn eyí tí miì gùn rí nínú gbogbo e mo ti gùn rí. Eyíti mo gùn jù náà ni titi è tó jẹ́ ọ̀kadà tí máa ti fẹ́ jáde tí mi bá ti gbé ohun irìnṣẹ́ jáde. Màá gbé ẹ̀rọ alùpùpù, màá gbé kó lè gbé mi dé ibi tí mò ń lọ. So, mo ti gun ẹ̀rọ alùpùpù yí dáa dá, dára dára.

Ah! Àwọn ti mo máa ń jẹ ní òwúrọ̀ kò sí, oúnjẹ náà ni mo máa ń jẹ ní òwúrọ̀ tàbí èso ní òwúrọ̀. Oúnjẹ òwúrọ̀ ó ṣe pàtàkì kò dẹ̀ sí àwọn oúnjẹ tí mi lè jẹ, ó dẹ̀ tún lójú àwọn etí mo lè jẹ. Àwọn oúnjẹ tí kò yí, tí kò wúwo jù bí ògì, bí bread, bí rice àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí àwọn èso bí ọ̀gẹ̀dẹ̀, bí ìbẹ́pẹ, bí pineapple ó jẹ́ ara àwọn nǹkan tí mo máa ń jẹ ní àárọ̀. Màá dé èyí, jẹ́ kó jẹ́ pé mo mu omi dáadáa kí gbogbo ohun tí mo bá jẹ kí ó bá lè ṣiṣẹ́ ní àgọ́ra mi kí ó má bá gba òdì. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ni wọ́n yẹn. Oúnjẹ tí ó máa ń fún ara lokun tí kò wúwo jù, òun làwọn nkan tí mo máa ń jẹ láàárọ̀.

Ṣé mo máa ń pa àwọn fáìlì mi pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa wọ́n mọ́. Dáadáa, mo máa ń pa wọ́n mọ́ tí mo bá ti lò wọ́n tán. Mo ma pámọ́ sí inú ṣẹ́ẹ̀fù tí ó wà níbi iṣẹ́, níbi tí a ma ń kó fáìlì pamọ́ sí. Ó ṣe pàtàkì kí a pa fáìlì wa mọ́ torí ọjọ́ míì tí a bá fẹ́ lò, a máa le na wọ́n mu láti lò níbi tí a fi pamọ́ sí. Fáìlì dẹ̀ jẹ́ àwọn ibi tí a ma ń kọ nǹkan sí torí ọjọ́ iwájú. A dẹ̀ ní láti pa fáìlì wa mọ́ kí nǹkankan má ba à ṣe é kó má ba à sọnù tàbí kó má ba à dihun tómi máa dà sí tàbí tí ekú ma jẹ. Torí ẹ̀ la ní láti fi pa á mọ́ sí orí i ṣẹ́ẹ̀fù di ọjọ́ tí a bá fẹ́ lò kí nǹkankan má ba à ṣe é kó má di ijọ́ tí a bá fẹ́ lòó kí á wá ma wa káàkiri.

Bí mo ṣe máà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Tí mo bá ti rí pé iṣẹ́ pọ̀ tí n bá fẹ́ pàrọ̀ ọkàn, mo ma n kọ́kọ́ sinmi ná. Màá fàá sẹ́yìn díẹ̀, màá sinmi, màá wo ọ̀nà tí mo tún lè gbé iṣẹ́ gbà tí kò fi ní wọ̀ mí lọ́rùn. Tí n bá ti wo ọ̀nà yẹn tán, màá padà sí ibẹ̀ tí mo bá nílò kí àwọn ènìyàn rán mi lówó kí wọ́n kun mi ní owó láti fi ṣiṣẹ́ ná. Màá bẹ́ wọn. Tí mo bá dẹ̀ rí pé mii reyàn tó dá mi lóhùn, màá fi orin sí etí tí ibi iṣẹ́ tí, tí ọ̀gá ibi iṣẹ́ bá ti máa gbà mí láyè, màá fi orin sí etí. Màá máa gbọ́ orin, màá dẹ̀ máa ṣe àwọn iṣẹ́ tí mo bá ń ṣe lọ. So oun ni mo fi máà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ kí ó má bá à wọ̀ mí lọ́rùn, kí ó má bá à ṣu mi, kí ó má bá à tètè rẹ̀ mí. Ni ẹnu iṣẹ́ orin náà kún ara àwọn nǹkan tí mo máa ń lò láti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ mi bá pọ̀ jù ní ibi iṣẹ́.

Bí mo ṣe máà ń kojú ìdènà ọkọ̀ níwájú mi, mo máà ń tí mo bá ti rí pé ọkọ̀ náà òhún ti ń fi àpẹrẹ hàn pé òun ò ṣe mọ́ àbí ó ti fẹ́ má a kọ ṣẹ̀. Mà á ti tètè pe akéyesì si, mà á pe akiyesì àwọn tí ó máa bá mi tún ọkọ̀ náà ṣe. Mà á ní kí wọ́n yẹ̀wò, kí wọ́n ṣe nǹkan tí olóyìnbo ń pè ní service i. Wípé kí wọ́n bá mi kan bá mi service ẹ̀, kí wọ́n pàrọ̀ ohun tó bá tọ́ láti pàrọ̀. Tó bá jẹ́ táyà ni, mà á ní kí wọ́n pàrọ̀ rẹ̀. Tó bá jẹ́ pé ó nílò omi ni, mà ní kí wọ́n fi síi. Tó bá jẹ́ pé ó nílò bátìrì tuntun láti jẹ́ kó ṣiṣẹ́ dáadáa, mà á wà síi. Torí bẹ́ẹ̀ náà ni mo ṣe máà ń kojú ìdènà kí ìdíwọ́ má bà á wà nígbàkigbà tí mo bá fẹ́ lo ọkọ̀ náà. Mà á ti tètè kojú ìdènà ọkọ̀ láti pe àwọn tí ó mọ̀ nípa ọkọ̀, láti pe akiyesì wọn si.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ọ̀ pọ̀, ọ̀ pọ̀. Màá dẹ̀ darúkọ ìkokan ni eyo kọ̀kan. Àkọ́kọ́ ni fáìlì tí mo ti mẹ́nuba ní ẹ̀ẹ̀kan, torí ibẹ̀ la máa ń kó àwọn nǹkan ta fi ṣiṣẹ́ sí. Lẹ́yìn náà, a nílò báírò. Ó ṣe pàtàkì torí òun la máa fi ko nǹkan lẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a máa nílò ìwé torí inú rẹ̀ la máa kọ́ ǹkan sí ta máa fi báírò kan ǹkan sí, ta máa kó gbogbo sínú fáìlì ta máa tó jọ. A dẹ̀ tún nílò kàkúlétọ̀ ta má mọ fi ṣe ìṣirò ní ẹnu iṣẹ́. A nílò kàkúlétọ̀ ta má mọ fi ṣe ìṣirò. A dẹ̀ tún nílò ẹ̀rọ ayárabíàṣá Íńtánẹ́ẹ̀tì ta má lò ta má kọ̀nẹ́tì kọ̀ǹpútà wa mọ́, ta tí fi fi àwọn fáìlì pamọ́ sí orí kọ̀ǹpútà tí àwọn ilé ìgbòkèpé ń sọ́ọ̀fù kọ́pì. So àwọn ohun tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ nìyẹn. A nílò ọ́fíìsì náà, àwọn ibùjókòó fún wa láti lè ṣiṣẹ́, láti jẹ́ kí iṣẹ́ kí ó rọrùn fún wa. A dẹ̀ tún nílò àwọn òṣìṣẹ́, a nílò àwọn òṣìṣẹ́, òun ló tún mọ jẹ́ kí iṣẹ́ wa rọrùn. Àwọn nǹkan tó ṣe pàtàkì tí a ní, tí mo nílò níbi iṣẹ́ mi àti ibi iṣẹ́ wa ni yẹ́n.

À, bẹ́ẹ̀ni dáadáa. Mo ti dúró, dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan. Ó ti ẹ̀ ju ọjọ́ kan lọ, ọ̀sẹ̀ kan nígbà tí mo wà ní ilé ìkàwé ti ilé, ẹ, polytechnic tí mo wà ní ẹ̀kọ́ tí mo ti fẹ́ parí, tí àwọn adigunjalè tí wọ́n wá sí ibi tí mò ń gbé, tí wọ́n wá jà wá lólè, tí wọ́n gba fóònù mi lọ. Ó jẹ́ ara ọjọ́ tí mi lè gbàgbé, tí mi lè gbàgbé tí mo ti lo fóònù fún bí ọ̀sẹ̀, tí mo ti lo fóònù bí ọ̀sẹ̀ kan.

Àn, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ o. Ó pọ̀ torí bí ayé ṣe ń lọ tí à ń tẹ̀síwájú tí à ń wọnú ayé sí, ǹi àwọn ohun mèremère ohun ọ̀tún náà ń jáde wá. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ lórí ayélujára kọ̀ǹpútà. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo ìmọ̀ kọ̀ǹpútà dáadáa láti fi dára, láti fi mọ̀ bó ṣe ń lò lórí Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ kọ́, ó tún wù mí kí n mọ àwọn ohun èlò orin kọ̀ọ̀kan dáradára kí èmi náà lè mọ̀ lò àwọn ohun èlò orin tí a mọ̀ sí múísíkì, ta mọ̀ ní piano, keyboard àti ìlù. Ó jẹ́ ara àwọn nǹkan tí ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi, mo máa ń pàdé rẹ̀ ní ìgbọ̀rọ̀ àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà bọ̀. Nígbà dáadáa mo máa ń pàdé àfojúsùn títà mi torí tí mo bá ti fúnra mi ní gbèdéke n tí mo fẹ́ ṣe, mo máa ń fi takuntakun mọ́ fi okùn àti agbára láti fi ti gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Mà á fi lọ n tí mò ń ṣe, mà á fi lọ dáradára kí ọ̀pọ̀ ènìyàn bá lè mọ àwọn nǹkan tí mò ń ṣe, kí ẹ gbogbo àwọn èèyàn bá lè mọ tí mò ń ṣe. Ó máa ń jẹ́ kí lè pàdé àfojúsùn títà mi. Ó dàbí bá wọn lóyinbó ṣe sọ pé mi mltí amd argetbjet, so mo máa ń pàdé rẹ̀ ní gbogbo ìgbà. Kì í ṣe nípa mímọ̀ mi o, bí kò ṣe ọlá Ọlọ́run tó máa ń ràn mí lọ́wọ́.

Kò sí ìgbà tí mi ò lè ra epo fún ọkọ̀ mi. Àmọ́ ìgbà tí mo máa rà á jù náà kọjú ìgbà tí mo bá ti ń jáde, tí mo bá ti ní òde tí mò ń lọ. Ìgbà yẹn ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi. Torí tí kò bá sí epo nínú ọkọ̀ mi mi ò ní le lọ sí ibikíbi. Mo dẹ̀ máa jẹ́ kó jẹ́ pé epo ṣẹ́kù nínú ọkọ̀ mi. Torí tí mo bá ní ibi tí ó, ó ṣe pàtàkì tí mi ò lérò láti lọ tí elèyibo pé ní emergency tí mo bá ní láti lọ, mo máa jẹ́ kí epo wà nínú ọkọ̀ mi. Ó ṣe kókó kí epo wà nínú ọkọ̀ torí tí kò bá sí epo, ọkọ̀ kò lè ṣiṣẹ́. Ìgbà tí mo máa n ra epo fún ọkọ̀ mi, ìgbà tí mo bá ti fẹ́ jáde ni, ni màá ya lé epo tí màá ra. Epo sínú ọkọ̀ mi. Tówo bá wà lọ́wọ́ mi dáadáa ngba mi, mo máa ra tó máa kún bá mú tí màá máa lò dígbà tí ó fi máa tán.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ bora bo ara nígbà tí mo bá fẹ́ sùn. O ti ẹ̀ tọ̀ nígbà tí òtútù bá mú, tí ìgbà òtútù ni mo máa ń fi sábà fi aṣọ ìbora bo ara tí mo bá ti fẹ́ sùn torí kí òtútù má bá mú mi. Tí òtútù bá ti pọ̀jù fún ara mi, ó máa ń dá ibà ìsàn, ó máa ń da sí mi lára torí ẹ̀ mi fi máa ń lo aṣọ ìbora láti fi sùn. Nígbà tí mo bá fẹ́ sùn, ìgbà òtútù, dẹ̀ ni mo máa ń lo aṣọ búra jù. Tí mo bá ti fẹ́ sùn ìgbà òtútù, mo máa ń lo aṣọ búra tàbí tí mo bá rí pé ẹ̀fọn, àwọn kòkòrò ẹ̀fọn wọ́n pọ̀ ní àyíká, àwọn ọ̀gbà ẹni, mo máa ń fi aṣọ búra tí mo máa ń da búra láti fi sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe, bí a ti ń tún àwọn ohun tó ti ètò àwọn ohun èlò tí à ń lò nínú ilé bí electronics. Kìí dẹ́tún ṣe àwọn ohun èlò tó ń lò ina nìkan ni mo lè ṣe. Gbogbo àwọn ohun elo inú ilé tó bá bàjẹ́ láti ránṣọ láti ṣe àga tàbí àwọn ohun kitchen inú ìdáná àbí ilé iwẹ, àwọn nǹkan tó bá bàjẹ́, mo mọ̀ tún ṣe dáadáa. Tí mo bá rí àwọn èyí tí mo rí pé mi lè ṣe, màá pe àwọn tó mọ̀ nípa rẹ̀ kí wọ́n wá bá mi wo àmọ́ mo máa ń gbìyànjú fúnra mi láti ṣe. So mo láwọn nǹkan tí mo máa ń tún ṣe. Mo ní ìmọ̀ rẹ̀ díẹ̀ bí a ti ń tún nǹkan ṣe nínú ilé tí ó bá bàjẹ́.